Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo ṣábà máa ń lò sí jù nínú ilé mi ni yàrá ìgbàlejò. Mo sì ní ìfẹ́ sí yàrá ìgbàlejò jùlọ nínú gbogbo yàrá tó wà nínú ilé yìí. Yàrá tí mo tún fẹ́ràn ṣe kejì ni yàrá ibùsùn mi. Yàrá tí mo fẹ́ràn ṣe kẹta ni yàrá ìdáná. Ṣùgbọ́n nínú yàrá mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí, yàrá ìgbàlejò ni mo nífẹ̀ẹ́ sí jù. Nítorí pé inú yàrá ìgbàlejò yìí ni gbogbo àwọn àlejò mi máa ń dé sí. Ibẹ̀ mo sì ní ẹ̀rọ amóhùnmáwòrán sínú ibẹ̀. Ẹ̀rọ amóhùnmáwòrán yìí mo máa ń wò nígbà tí ọwọ́ mi bá dilẹ̀ tí ó sì nkankan tí mò ń ṣe. Mo máa ń wo oríṣìíríṣìí tíátà àti mo sì máa ń gbọ́ orin pẹ̀lú nínú ẹ̀rọ amóhùnmáwòrán tó wà nínú yàrá ìgbàlejò mi. Ẹ̀rọ amúlétutu èyí tí olóyińbo npè ní air conditioner ó wà ní inú yàrá ìgbàlejò mi. Nítorí idi eyìí kò sí oru kankan. Ìgbà mìíràn wà tó jẹ́ pé mo máa ń sùn, mo máa ń gbàgbé sùn lọ sí yàrá ìgbàlejò mi. Nítorí pé mi ò kín sílé ní ọ̀sán, òru àti alẹ́ ni mo máa ń wà nílé. Tín bá wà nílé ní alẹ́, mo fẹ́ràn láti wà ní yàrá ìgbàlejò mi kí n máa wo tíátà. Oríṣìíríṣìí eré orí ìtàgé la máa ń ṣe nínú ẹ̀rọ amóhùnmáwòrán tó wà nínú yàrá ìgbàlejò mi. Nínú yàrá ìgbàlejò mi oríṣìíríṣìí ohun ìpanu ló wà níbẹ̀ tí mo le máa fi panu nígbà tí mo bá ń wo tíátà lọ.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn dáradára. Kódà mi ò lè dúró ní ọ̀sẹ̀ kan kí ń má wo ètò tẹlifíṣàn. Ó ní ètò tẹlifíṣàn kan tí mo máa ń wò, tí wọ́n máa ń ṣe ní ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ ìsinmi. Nítorí pé ní àárín ọ̀sẹ̀, mi ò kí ń sábà má sí ní ilé. Ilé ibi iṣẹ́ mi mo máa ń wà. Ètò yìí dá lé lórí ìlera ara wa. Bí a ṣe lè gbé ìgbé ayé tó kún fún ìrọ̀rùn. Tí ò sí pé èèyàn ń fènì ku, fọ̀la dìdè pé èèyàn lọ sí ilé ìwòsàn láti lọ máa ṣe àyẹ̀wò. Àwọn ètò yìí dáa dáradára. Ó sì da fún àgọ ara wa. Nítorí idi eyì ni mo ṣe fẹ́ràn ètò yìí. Oríṣìíríṣìí ètò ni wọ́n máa ń ṣe lórí tẹlifíṣàn. Àwọn ètò mìíràn tó máa ń ṣe kò bá ojú mu. Àwọn ètò mìíràn tó máa ń ṣe kò sì bá ìgbà mu pàápàá. Bíi pé kan máa ṣe ètò bíi pé kan si ara sí, kan si ọmú sí. Èyí kò bójú mú ni ní ilẹ̀ Yorùbá. Nítorí idi eyìí mi ò fẹ́ràn iru àwọn ètò báyìí. Ṣùgbọ́n àwọn ètò tí mo fẹ́ràn ni àwọn ètò àdánilẹ́kọ̀ọ́. Àwọn ètò tó ń ranni lọ́wọ́ láti gbé ìgbé ayé àlàáfíà àti ìgbé ayé ayọ̀. Irú àwọn ètò tí mo fẹ́ràn kín má wò lórí tẹlifíṣàn ni èyí.